Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójoojúmọ́? Mo máa ń wo ojú àwòrán ní ẹẹmẹwa sí ẹẹmọkànlá ní ọjọ́ kan. Nítorí pé ó ṣe pàtàkì láti wo ojú wa ní gbogbo ìgbà láti mọ nǹkan tí ó ń sẹ́